Rárá, èmi ò tíì fún èèyàn ní ẹ̀jẹ̀ rí. Rárá, tí mo bá fẹ́ fún ènìyàn ní ẹ̀jẹ̀, mo gbọ́dọ̀ mọ̀ bí ẹ̀jẹ̀ mi ṣe rí àti bí mo jẹ́ èèyàn tó lè máa fún àwọn èèyàn ní ẹ̀jẹ̀. Yàtò sí yẹn, mo gbọ́dọ̀ máa jẹun dáadáa kí má ba tírín tí n bá fún èèyàn ní ẹ̀jẹ̀ torí ó ṣe pàtàkì gidi gan ni. Àwọn ǹkan kan ló dẹ̀ sí i wa tí èèyàn gbọ́dọ̀ ṣe kí èèyàn tó máa fún ẹni l'ẹ́jẹ̀ ní àwọn ǹkan kan tí ẹ máa ṣe ní ilé ìwòsàn kí a lè mọ̀ bí a jẹ́ èèyàn tí yóò lè fún èèyàn ní ẹ̀jẹ̀.